Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò. Iwẹ nínú odò, ó máa ń ní àríyá tó pọ̀ gan ni. Ó máa ń ní àríyá tó pọ̀ gan ni. Omi odò a máa tutù. Ó máa ń tutù mọ́ni lára. Ó má ń mú ìyàtọ̀ dé bá àgo ara. Ìgbà tí o kọ́, ìgbà tí mo kọ́ wọ́n ni, ìgbà tí mo lọ fún ilé ọdún ní ìlú wa ni a kọ̀ mí bí wọ́n ti ń wẹ ìwẹ odò. Ẹni tí ó kọ̀, ẹni tí ó kọ̀ mi náà ni ọmọ ẹ̀gbọ́n bàbá mi. Ọmọ ẹ̀gbọ́n bàbá mi tó wà lọ́hùn, òun ni ó kọ̀ mi. Ohun tí à ń ṣọ́ra fún, ohun tí à ń ṣọ́ra fún níbẹ̀ náà kò ju wípé kí nǹkan burúkú, àwọn ẹranko burúkú bí àwọn ǹnkan tó máa ń wà nínú omi tó jẹ́ ẹranko tó lè ṣe èèyàn ní jàmbá ko máa yọ si, kó máa yọ sí wa. Nǹkan tí a má a ń ṣọ́ra fún náà ni nínú wíwẹ̀ nínú odò.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? Kò pẹ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òun ni mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ sílẹ̀ gbẹ̀yìn. Ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òun ni mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. O tin lọ bí ọ̀sẹ̀ méjì báyìí tí mo ti kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ kẹ́yìn.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ náà ni wípé nípa ìwà, nípa ìwà tẹ̀mí náà. Nítorí pé ẹ̀ wọ̀n ni ẹṣin wá ju, òun ni àgbẹ̀, òun ni tẹ̀yìn, ló ń wò sà ré. Bí èmi bá ṣe ṣe, òun náà ni àwọn tí mo fẹ́ darí. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ làwọn náà ṣe ṣe. Tí mo bá jáfáfá nínú iṣẹ́ tí mò ń ṣe, dandan ni kí àwọn òṣìṣẹ́ mi náà ká wọn náà jáfáfá. Tí mo bá dà ì ṣe ìmẹ́lẹ́, dandan ni àwọn náà bá fẹ́ ṣe ìmẹ́lẹ́ torí pé èmi ni wọ́n ń wò. Ọ̀nà tí mo máa ń gbà láti darí àwọn òṣìṣẹ́ mi ni wípé èmi náà á ṣaájú, èmi náà á fi àpẹẹrẹ rere lélẹ̀ láti jẹ́ kí ó rọrùn fún àwọn náà láti tọ ipasẹ̀ náà.

Ṣàlàyé fíìmù tí o ti wò ní ọ̀pọ̀ ìgbà. Fíìmù tí mo wò ní ọ̀pọ̀ ìgbà púpọ̀. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ i pé mo tẹjú mọ́ ní wíwò jù fún ọ̀pọ̀ ìgbà, òun ni ẹ̀, ìyá. Àkọ́lé fíìmù náà ni "Ìyá", àkọ́lé rẹ̀ ni "Ìyá". Kí ló dé tí o fi ń padà sí? Ìdí tí mo fi ń padà sí wi wíwò rẹ̀, òun náà ni wípé ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ní ọ̀nà tí à ń gbà láti bọ̀wọ̀ fún ìyá wa nítorí pé fíìmù náà ó jẹ́ kí a mọ̀ wípé ìyà tí ìyá jẹ lórí ọmọ láti ìgbà tó ti ní oyún rẹ̀ sínú kò kiri rárá títí di ìgbà tí ó wá di ọm-- è tó wá di àgbàlagbà. Ibi tí ọ rántí, ibi tí mo rántí nínú fi-- nínú fíìmù náà, òun ni wípé nígbà tí ìyá, ẹ̀, ìyá, bàbá a, bàbá a, bàbá ó ti lọ sí ìrìnàjò, ó da àwọn ọmọ sílẹ̀ láti bí o ogún ọdún sẹ́yìn, kò bójú wo ẹ̀yìn wọ̀. Ṣùgbọ́n nígbà tí ìyá tó àwọn ọmọ tán, bàbá padà wá, ìyá sì ń jẹ́ kó mọ wí-- káwọn ọmọ mọ̀ pé wọ́n gbọdọ̀ ṣe fún bàbá wọn. Bẹ́ẹ̀ ni wón gbọdọ̀ bá bàbá wọn ṣe ẹrú àjọṣepọ̀ kankan. Ṣùgbọ́n àwọn ọmọ fárígá, wọ́n ní dandan àfi kí àwọn bá bàbá àwọn ṣe nítorí pé kò sí báwọn ṣe ní wúrà táwọn o ní ni digi. Chai. Pẹ̀lú ta ni o wò ó? Pẹ̀lú àwọn ìdílé mi. Òun ni àjọ̀wo emi àti àwọn ìdílé mi la jọ wò.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú àgbà nílé. Bí a ṣe ń tọ́jú àgbà nílé náà ni pé, ọ̀nà tí à ń gbà láti ṣe ìrànlọ́wọ́ fún wọn, láti ràn wọ́n lọ́wọ́ nígbà tí ó ṣe ọkàn àbí agbára, tàbí nígbà tí ara bá ṣe òjòjò tí ó bá rẹ̀ wọ́n, láti ṣe ìtọ́jú wọn fún ìlera pípéye. Ẹni tí ó ń tọ́jú wọn, ẹni tí ó ń tọ́jú wọn o lè jẹ́ ìyá, o lè jẹ́ ìyá ẹ-- àbẹ̀rùn ọmọ, tàbí àbúrò, tàbí ọkọ ọmọ, tàbí aya ọmọ, tàbí kó jẹ́ dókítà àbí nọ́ọ̀sì tí a gbà fún wọn láti máa, láti máa ṣe olùtọ́jú wọn. Bí a ṣe ń rántí òògùn, bí a ṣe ń rántí òògùn náà ni wípé nígbà tí ara bá ń ṣe, tí ara bá ń ṣe òjòjò, a máa ní láti lo òògùn fún àgbà náà kí ara lè mú òògùn dáadáa. Ohun tí ó nira, ohun tí ó nira níbẹ̀ náà ni wípé kò rọrùn láti ṣe ìtọ́jú àgbà. Ẹni tó bá ti di àgbà kò rọrùn rárá láti ṣe ìtọ́jú wọn. Èyí lè fa ìlera díẹ̀, o lè fa dání.

Ṣàlàyé bí ènìyàn ṣe ń forúkọ sílẹ̀ ní ibi tí ó mọ̀. Bí ènìyàn ṣe ń forúkọ sílẹ̀ náà ni, ọ̀nà tí mo mọ̀ pé ènìyàn ṣe ń gbà láti forúkọ sílẹ̀ ní ibi tí ó mọ̀, òun ni tí a bá gun ọkọ̀, tí a bá gun ọkọ̀ wípé a fẹ́ lọ sí ìlú ibòmíràn, àwọn dírẹ́fà àti àwọn agbèrò wọ́n ti máa ń ní ìwé pélébè tí oníkálùkú o kó orúkọ rẹ̀ àti àdírẹ́sì rẹ̀ àti nọ́mbà ẹni tí wọ́n lè pè tí ohunkóhun bá ń ṣẹlẹ̀. Ohun tí oun ko, ohun ti oun ko lọ náà ni, ìwé, ìwé àti gègé tí ń ṣe bírò. Ibi ti on lo, ibi ti mon lo, ibi ti mo ba rinrin ajo lo ohun náà ni ibi ti monlo. Ìgbà mélòó ni ó ń gbà? Ìgbà tí ó ń gbà kó ń ju ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá lọ.

Lérò rẹ, kí ni ó ń so abúlé àti ìlú ńlá pọ̀? Ohun tí ó ń so abúlé àti torí ìlú kékeré, ìlú ńlá tí ìlú tó di ìlú ńlá leni, àwọn náà àti bí abúlé àti bí ìlú kéré je oun láwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀. Ohun tó wà le so abúlé àti ìlú ńlá pọ̀ kò ju, ìrẹ́pọ̀ àti ọrọ̀ ajé lọ. Ọrọ̀ ajé, pàtó ọrọ̀ ajé ló lè so ìlú ńlá àti abúlé pọ̀. Ẹni tí ó ń rìn, ẹni tí ó ń rìn náà ni ènìyàn, àwọn ènìyàn náà ni wọ́n máa, ni wọ́n ń rìn ní ibi bẹ̀. Ohun tí ó ń rìn, ohun tí ó ń rìn náà ènìyàn náà ni, ohun tí ó ń rìn náà àwọn ènìyàn náà ni wọ́n wà ní abúlé, wọ́n wà ní ìlú ńlá. Bí o ṣe ń yí padà. Ohun tí wọn kò ń yípadà náà ni wípé, dáńbájọ́ ń dọ̀wó pọ̀ láti bá wọn ṣe òwò. Láti bẹ́ẹ̀ lọ, ìrẹ́pọ̀ yóò máa wà láàárín wọn. Won a jọ máa bá ara wọn ṣe bó ti yẹ kí wọ́n ṣe. Ìlú á dẹ̀ gbooro àdí ńlá.

Gíga tó ga tó, gíga tó ga tó, gíga tí mo ga tó, mo ga ní ìwọ̀n bàtà mẹ́fà. Ìwọ̀n bàtà mẹ́fà, òun ni gíga mi láti ilẹ̀ sókè. Ìwọ̀n bàtà mẹ́fà, ìwọ̀n bàtà mẹ́fà ni gíga mi.

Ṣé o fẹ́ran ìmọ̀lé òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ṣé o fẹ́ran ìmọ̀lé òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀lé òwú-- kò sí èyí tí mi ò fẹ́ran níbẹ̀. Mo fẹ́ran kí ìmọ̀lé kó máa wà níbi gbogbo. Mo fẹ́ran kí ìmọ̀lé kó máa wà, ìbá ṣe òwúrọ̀, ìbá ṣe àṣálẹ́. Mo fẹ́ran ìmọ̀lé òwúrọ̀ bẹ́ẹ̀ sì ni mo fẹ́ran ìrọ̀-ìmọ̀lé ìrọ̀lẹ́ nítorí pé ó máa ń ẹ́ hun. Mo sa á fẹ́ran rẹ̀, mo sa á fẹ́ran èrò, ìrò.

Sọ fún wa nípa oúnjẹ àkọ́kọ́ ìkórè. Oúnjẹ àkọ́kọ́ ìkórè tí mo mọ̀ òun náà ni èso. Èso ni oúnjẹ àkókò ìkórè. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀rùn, nítorí pé ìkórè ó ó túmọ̀ sí àwọn iṣẹ́ wa àwọn iṣẹ́ tá ti se láti bí ọdún mélòó kan, láti ọdún kan gbáko àwọn iṣẹ́ ta ń ṣe, a mú ìkórè rẹ̀ wá. Èso, òun ni mo mọ̀. Àti ohun tí èso, òun ni ohun tí mo mọ̀ ní pàtó tó jẹ́ oúnjẹ ìkórè. Ìgbà tí ó ń dé, ìgbà tí ó ń dé náà ni ìgbà tí àkọ́kọ́, tí àkọ́kọ́ wọn ní àkọ́kọ́ èso tàbí àkókò tí, tí, tí ó yẹ fún wọn. Òun náà ni ìgbà tí wọ́n máa ń dé. Ohun tí à ń ṣe, ohun tí à ń ṣe náà ni wípé à ń ṣe, a ṣe àjọyọ̀. A ó ṣe àjọyọ̀ pé ìkórè tú bá wa ní ayé. Ẹni tí ó ń ko jọ ẹni tí ó ń ko jọ náà jẹ́ adarí, adarí ìlú tàbí adarí ibi ẹrùn, ibi kan.

Lérò rẹ, kí ni ọ̀lá wọ́? Lérò rẹ, kí ni ọ̀lá wọ́? Ohun tó yẹ mí nípa eléyìí wọn ni pé, kí ènìyàn má jẹ́ àhun ọ̀lawọ́ ni wípé ènìyàn ń fi ohun tó ní ó yọ̀ǹda rẹ̀ nípa yíyọ̀ǹda nkan ti ènìyàn ní láì ha mọ́wọ́ gádí. Ibi tí o ti rí, ibi tí mo ti rí náà ni nípa, mo rí kọ́ lọ́dọ̀ àwọn òbí mi. Kò sí ohun tí àwọn òbí mi ò le fúnni, kò sí ohun tí wọ́n le fún yàn. Bí a ṣe ń rí, bí a ṣe ń rí náà ni pé nípa ìwà náà ni, ìwà tàbí ẹ̀bùn kọ́ ṣe gbogbo ènìyàn ló ní àǹfàní yìí. Lọ́dọ̀ ta ni o ti kọ́? Lọ́dọ̀ àwọn òbí mi, òun náà ni mo ti kọ́.

Ṣàlàyé, ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀. Bí ènìyàn ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀, òun ní, nípa fífi ara balẹ̀, nípa fífi ara balẹ̀ láti gbọ́ ohun tí ẹni tó fẹ́ kọ́ tó fẹ́ wí. Tí ènìyàn ò bá ti farabalẹ̀, kò sí ọ̀nà tó fẹ́ gbà láti mọ iṣẹ́ tí ó fẹ́ kọ́. Ibi tí ó ti ń bẹ̀rẹ̀, ibi tí ó ti ń bẹ̀rẹ̀ náà ni nípa ìfarabalẹ̀ láti túbọ̀wọ̀ fún ẹni tó fẹ́ kọ́. Ẹni to ba je onigberaga ènìyàn ko si ẹni ti o fe ko ni iṣẹ́ gan. A máa fi ọwọ́, a máa fi ì tí sẹ́yìn. Ṣùgbọ́n tí ènìyàn bá jẹ ẹni tó bọ̀wọ̀, tó de ní ìrẹ̀lẹ̀ fún ẹni tó fẹ́ kọ́ ní iṣẹ́, iṣẹ́ náà á tètè jẹ́ kí ó yẹ yékéyéké. Ìgbà mélòó ni ó ń gbà? Ìgbà tó ń gbà òun náà ni ó lè gba ọdún méjì, ó sì lè gba ọdún mẹ́ta. Ó níí ṣe pẹ̀lú iṣẹ́ tí ènìyàn bá fẹ́ kọ́. Ohun tí ó nira jù, ohun tí ó nira jù bẹ́ẹ̀ náà ni àsìkò tí ènìyàn fi sílẹ̀. Ó lè ní ì eyàn lára, nítorí kò ní sí àsìkò, àyí, àsìkò eré dàbí.

Sọ ìrìn-àjò rẹ tí ó jìnnà jù láti ìgbà tí o jáde dé ìgbà tí o dé. Ìrìn-àjò mi tí ó jìnnà jù ni nígbà tí mo lọ-- tí mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. Èmi ń gbé ní Fashade, ìyána Ajia, ní Egbeda. Ọ̀rẹ́ mi ó sì ń gbé ní apata, ó ń gbé ní apata. Nígbà tí mo ní pé kí n lọ wò ó, ó ṣe ni láàánú pé ọkọ̀ tí mo wọ, ọkọ̀ tí mo wọ mi ò mọ̀ pé ke ṣe ọkọ̀ tó, tó, tó, tó dára. À, ó fẹ́ bàjẹ́ tó ọ̀nà mẹ́wàá, tó ẹ̀mẹ́wàá ka tó dé ibi tí à ń lọ. Nítorí pé oríṣiríṣi nǹkan òun ni. A pàdé ní ọ̀nà. Jíjáde, jíjáde mi náà ni pé ní àti, àti ọ̀dọ̀ wa. Mo gun, mo gun márúwá dé ìwọ road. Láti ìwọ road ni mo ti gbé ọkọ̀ ti ń lọ sí apata. Ohun tí ó ń ṣẹlẹ̀ lójú ọ̀nà, ohun tí ó ń ṣẹlẹ̀ lójú ọ̀nà náà ni pé ọkọ̀, ọkọ̀ tí mo gùn ó ń bàjẹ́ ní ojú ọ̀nà. Mo sì rí àwọn nǹkan mere mere lọ́nà náà tí àwọn tó ń ta ọjà. Àwọn ọlọ́kọ̀ mi tun péero sọkọ́. Àwọn, ẹ́, àwọn olùrìnilẹ̀ táwọn náà lọ tí wọ́n ń bọ̀ díde. Ìgbà tí mo dé ó pẹ́, ó sumo ọwọ́ ìwọlé. Mo si ti lọ láti àárọ̀, ó sumo ọwọ́ ìrọ̀lẹ́ kí n tó dé.

Sọ fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. Ọ̀nà tí mo máa ń rìn lọ náà ni ọ̀nà láti Kute sí Wofun. Torí ọ̀nà ibẹ̀ ni ibi iṣẹ́ mi wà. Ọ̀nà wo? Náà ni ọ̀nà láti Wofun àti Kute sí Wofun. Ohun ni ọ̀nà náà. Ìgbà mélòó? Ìgbà tí mo máa ń rìn lọ ojoojúmọ́. Ojoojúmọ́ ni mo máa ń rìn lọ síbẹ̀. Ẹni tí ò ń pàdé? Ẹni tí mò ń pàdé náà ni àwọn ènìyàn. Àwọn ènìyàn náà ni mo ń lọ ń pàdé.

Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Mi o mo itumo yoga o. Mi ò mọ ìtumọ̀ rẹ̀. Ka ní mó bá mọ ìtumọ̀ rẹ̀, màá mọ̀ bóyá mo máa ń ṣe, àbí mi kì í ṣe. Mi ò mọ ìtumọ́ yoga. Kí má paro.

Ṣe o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni mo máa ń sùn lọ́sàn-án. Mo máa ń sùn tí mi i bá ti lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá wà ílé tí mo bá ti ṣe gbogbo iṣẹ́ tí mo ní láti ṣe, tí mo sì jẹun. Máa ń fi ara lélẹ̀ ní ọ̀sán, máa dẹ̀ sùn dáadáa. Ooru ọ̀sán o máa ń mú kara ènìyàn kó nà dáadáa. Bi èèyàn ba ti le sun, mo máa ń sùn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò rẹ̀ náà ni pé mo máa ń wò lóòrèkóòrè. Mo máa ń wò lóòrèkóòrè kí n mọ̀ bóyá a ṣẹ́ndì ìránṣẹ́ àbí ìránṣẹ́, àbí ọ̀rọ̀, bóyá a fi ránṣẹ́ sí mi tàbí nǹkan kan sínú ímeèlì mi. Lóòrèkóòrè oun ni mo máa ń wò bí mo ṣe máa ń ṣètò rẹ̀ ni àwọn wọ̀nyí. Mo máa ń ṣètò rẹ̀ nípa wíwò lóòrèkóòrè.